Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì ìyẹn nípa bíbá ẹni tó wù kí ín ṣẹ láti ba láti lọ ní àjọ sọ nípa ohun tí ó ṣẹlẹ̀ àti láti gbàgbé nípa òrò náà. Bẹ́ẹ̀ sì pẹ̀lú àtúntọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tori àwọn ọ̀nà tí a gbà tí a tún ti fi òhun náà bákan náà pẹ̀lú.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Bo tì lẹ̀ jẹ́ wí pé irùngbọ́rùwà mi kì í ṣe láti ṣíṣe ní iṣẹ́ ọ̀fẹ́. Ṣùgbọ́n nítorí pé oṣù ọjọ́ tí mo pinnu láti lò ní ìbẹ̀ kò pé, òun ló fàá tó fi jásí iṣẹ́ ọ̀fẹ́. O ni ìgbà tí mo rántí pé mo ṣíṣe ọ̀fẹ́ kẹ́yìn.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ṣé o fẹ́ràn jókòó nílé, nílé, lẹ́ ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Rárá o, àti rárá. Bó tilẹ̀ jẹ́ pé mi ò tí ì ní àǹfààní láti wà nínú ọkọ̀ òfurufú láti lè wo ibi tó dára jù láti jókòó sí, ṣùgbọ́n mo gbì, mo rò wí pé láti jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé pẹ̀lú yóò jẹ́ ohun tó dára. Ẹ̀yàn yóò lè wo àwọn nǹkan kan tí ó wà ní ìta.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáradára. A ní àwọn nǹkan àwọn ọjà lórí Íńtánẹ́ẹ̀tì bíi ọjà láti Royakonga, Júmíà, Jíjí, UPS, eh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi tí àwọn èèyàn ti lè ra oríṣiríṣi àwọn nǹkan tí ó sì fi ní lọ́kọ balẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn ni ìgbà tí mo dúró rìnrìn àjò lọ sí ìlú ní bí oṣù méjì sẹ́yìn ni mo wọ ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Tí o bá ti sí oore-ọ̀fẹ́ pé mo travel, mo fẹ́ rìnrìn àjò, èyí kì í sábà wọ ọkọ̀ akẹ́rù rárá àti rárá.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Jàtọ̀ sí pé bóyá mo wà ní ibi iṣẹ́ tàbí wà lọ sí ilé ìjọsìn, gbogbo àkókò tí ó kù, ilé ni mo máa wà pẹ̀lú àwọn ẹbí mi. Mo sì máa ń lo àkókò yìí láti rí pé mí o jáde tàbí lọ sí ibikíbi.